Oúnjẹ wo ni o mọ̀ bí a ti ń sẹ dáadáa? Oúnjẹ tí mo mọ̀ tí, bí a ti ń sè dáradára ni iṣu. Iṣú jẹ́ oúnjẹ tón máa ń wá láti inú ilẹ̀. Tí wọ́n bá ti wá, wọ́n ó gbe jáde, tí wọ́n bá ti gbe jáde, eeyan máa fi ọ̀bẹ bẹ́ ipa rẹ̀ kúrò. Tí eeyan bá ti fi ọ́bẹ bẹ́ tán, eeyan ó wa gẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́. Bí eeyan bá ṣe gé kéré sí, bẹ́ẹ̀ lo se máa tètè jiná sí. Bí eeyan bá ṣe gẹ́ títóbi sí, bẹ́ẹ̀ lo se maa pe lórí ina sí. Eeyan ó wa gbé, eeyan ó-- tí eeyan bá ti bẹ́, eeyan maa fi omi san nú. Tí eeyan bá ti san nú, eeyan ó dàá sínú kòkò. Eeyan yóò wá bu ọmi sí i, eeyan yóò waá gbe sórí iná, eeyan yoó fi iyọ sí.

Ṣé o máa ń ṣe eré idani? Mo máa ń ṣe eré idani ni ẹ̀kankan ṣùgbọ́n kìí ṣe gbogbo ìgbà, nítorí pé ní ọ̀pọ̀lọpọ̀ igbani mo máa ń busy níbi iṣẹ́ mi kí ó ṣara ṣe àwọn eré. Bẹ bí kò ṣe wípé ijọ tí mo bá jẹ ijọ ìsimi àbí ijọ weekend tí mo lọ síbi kankan, mo máa rayẹ ṣere ní ìrọ̀lẹ́. Ma máa ń ṣe pẹ̀lú àwọn ọrẹ mi àti àwọn aládùgbò mi tí ta bá jọ wà ní àdúgbò ta bá ṣe ǹkan kan.